Tí àsìkò, tí àsìkò ìparí iṣẹ́ bá dé, màa make sure pé mo ti parí ǹkan tí mo ń ṣe, mo ti parí gbogbo ǹkan tí mo, tí mo fẹ́ ṣe fún, fún ọjọ́ yẹn. Bẹ́ẹ̀ni, mo lè parí iṣẹ́ mi, mo lè sọ pé mo fẹ́ máa lọ lé níìsín, tori pé mo ti sure pé mo ti, mo ti parí nnkan tí mo fẹ́ ṣe fún ọjọ́ yẹn.

Mo máa ń ra ǹkan ní ṣọ́ọ̀bù títì, mo máa ń ra ǹkan lọ́jà. Mo máa ń ra ǹkan lọ́wọ́ àwọn tó ń gbé káàkiri lórí wọn. Mo máa ń ra ǹkan lọ́wọ́ àwọn tó jókòó sí, tó jókòó sọ́jà. Mo máa ń ra ǹkan, tí mo bá fẹ́ ra ǹkan màá lọ sí, màá jáde, màá lọ sí títì. Àwọn tó ń ta ǹkan ní títì, ń ta ǹkan lọ́nà mo máa ń ra ǹkan lọ́wọ́ wọn.

Ìgbà tí mo wà nínú ọkọ̀ mi ò kín bínú, torí mi ò ní, mi ò ní ààfin tí mo fẹ́ fi bínú, so kò sí ẹ́ni reason tí mo máa bínú. Àmọ́ tí àwọn, tí mo bá wà nínú ọkọ̀ tí a pọ̀ nínú ẹ̀, tí ẹ, ọkọ̀ yẹn kò, kò gbéra, kò gbé àwọn tire yẹn, nígbà yẹn màá ma bínú.

Ti mo bá wà pẹ̀lú àwọn ẹbí mi, a máa ń ṣe nǹkan papọ̀, a máa ń ṣiṣẹ́ papọ̀, a máa ń nu ilé papọ̀, a máa ń sun oúnjẹ papọ̀, a máa ń jáde papọ̀. Ti mo anytime ti mo bá wà ílé, mo máa ń, mo máa ń bá wọn ṣe nǹkan, mo máa ń bá àwọn àbúrò mi, mo máa ń bá wọn ṣe iṣẹ́ tí ó fún wọn nílé ìwé.

Yes, òótọ́ ni mò máa ń pa ọgbà mọ́. Mo máa ń fowó sínú, mo máa ń fowó sínú kolo, mo máa ń fowó sínú, sínú àpò. Mo máa ń, mo máa ń pawó pamọ́ gan-an. Even gan-an mò máa ń save owó sínú báǹkì mi, so ó ní, ibi tí mò máa ń fowó sì pọ̀ púpọ̀.

Mo fẹ́ràn ìrẹsì. Ẹníhau tí mo bá se ìrẹsì yẹn mo fẹ́ràn. Àná sùn mo fẹ́ràn mọ́ínmọ́ín náà. Mo fẹ́ràn àmàlà àti ọbẹ̀ ẹ̀gúsí, ọ̀ní mo má ń jẹ gan an. Tí mo bá se oúnjẹ, àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù nìyẹn.

Rárá o, mi ò tí ì gun alùpùpù rí o. Mi ò tí ì gun alùpùpù rí. Ìgbà tí mo máa ń gùn ni báisíkù, òun ni mo máa ń wà. Wọ́n ti pẹ́ ǹkan tí mo ti, mo ti wà báisíkù. Tí mo bá fẹ́ wọ̀ alùpùpù ni, màá wọ ọ̀kadà. Ìgbà tí mo fẹ́ lọ ra, èhè, mo fẹ́ jáde, mo máa ń wọ ọ̀kadà but mi ò tí ì gun rí.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi, tí mo bá ti ṣe wàhálà, tí mo bá ti parí iṣẹ́ fún ọjọ́ orí máa ń fọ́ mi, especially ọjọ́ tí mo ṣiṣẹ́ gan an tí mo à n tí mi ò jẹ sùn orí máa ń fọ́ mi ó Nítorí àwọn wàhálà tí ènìyàn máa ń ṣe tí ènìyàn bá lọ sílé orí máa ma fọ́ èyàn so orí máa ń fọ́ mi dáadáa. Mo máa ń, mo máa ń lọ, mo máa ń mu òògùn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rìn, mo fẹ́ràn rí àtẹ́gùn, mo fẹ́ràn rìn, mo máa ń lọ sí Èkó, mo máa ń lọ sí, máa ń lọ sí abúlé mi. Mo fẹ́ràn tí máa, láti máa rín àtẹ́gùn, mo fẹ́ràn láti máa rìn, mo máa ń travel gan an, mo máa ń jáde, máa ń lọ, mo like atí máa lọ sí ibi tí mo, ibi tí mi ò tíì lọ rí.

Mi ò kí n wọ ìbọrun, mo ma wọ fìlà bọ̀. Mi ò kí n wọ ìbọrun. Nkan tí mo rò ni pé àwọn tó ma wọ ìbọrun ni àwọn tó ti, tó ti darúgbó àwọn ló ma wọ̀ kíni. Àwa ta jẹ́, àwa ta jẹ́ Gen Z, àwa tí a dàrúgbó fìlà la ma wọ̀.

À, láti ìgbà tí ó ti bí mi mi ò fòrí o. Mi ò wọ plane rí, mi ò fòrí lórí plane. Mọ́tò ni mo máa ń wọ̀ o. Mi ò tí fòrí. Láti ìgbà tí ó ti bí mi mi ò fòrí. Mo, lágbára Ọlọ́run ṣá, mò ń gbàdúrà pé ol'oun máa ṣe iyànu, màá fò lórí plane.

Ìṣòro tí mo lè dásí máa dásí, ìṣòro tí mo lè, tí mo lè ṣe máà ṣe, àwọn tí mo lè solve máa solve, àwọn tó ju agbára mi lọ má gbé lọ sí ọ̀gá mi ó ma ṣe, òun ló má, òun ló máa wá solution sí nǹkan tí mo lè ṣe.

Ó ní àwọn òwúrọ̀ kan tí mo máa ń jẹ brẹ́adì àti àkàrà. Ó ní àwọn òwúrọ̀ kan tí mo máa ń mu akamu. Ó ní àwọn òwúrọ̀ kan tí mo má ń, tí mo má ń mu tea, mo máa ń po tea mu àti, àti brẹ́adì. Ó ní àwọn òwúrọ̀ kan tí mo máa ń jẹ ìrẹsì. Mo máa ń jẹ oúnjẹ, oúnjẹ tí mo rí lówúrọ̀ ni mo máa ń jẹ.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, òun ni mo máa ń lò àti, àti fi kọ wí, àti fi mú nǹkan dání, àti fi se oúnjẹ àti fi ṣe gbogbo nǹkan tí mo máa ń ṣe. Ọwọ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, èmi ò kí ń lọ ọwọ́ ọ̀sẹ̀. Òun nígbà kan tí mo máa ń, tí mo máa ń kọ́ àti lọ ọwọ́ ọ̀sẹ̀ tí mo bá fẹ́ torí mo ní nǹkan ń ṣe mi lọ́wọ́ nígbà yẹn, so mo máa mọ wá kọ ara mi àti lo ọwọ́ ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Tí mo bá ń jẹun, mi ò kí ń fọwọ́ kan fòonu mi, mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń jáde, mi ò kí ń, mi ò kí ń ṣe nǹkan tí mi ò, mi kò yẹ kí mo ṣe nígbà tí mo máa ń jẹun. Mo máa, mo máa ní table maná, mo màá ní ìwà tó, ìwà tó dára tí mo bá ń jẹun. Torí oúnjẹ jẹ́, oúnjẹ jẹ́ oye.

Mi ò tí wọkọ̀ òfurufú rí o. Ti mo bá ti wọkọ̀ ló n fo ẹ, máa mọ bó ṣe máa rí láti jókòó ní ilé ìfẹ̀sẹ̀. Òníṣẹ mi ò wọkọ̀, mi ò wọkọ̀ òfurufú rí o.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnhùn nnkan. Bí i nǹkan tí mo fi mu milk, káànì milk, mo máa ń gé, mo máa ń fi ṣe mọ́ímọ́í. Tí mo bá lo nǹkan, mo bá rí pé mo lè tún un lò, màá ṣe àtúnlò nǹkan ẹ.

Mo ní, mo ní laptop, laptop kan ni mo ní, mo máa ń fi ṣiṣẹ́. Mo ní phone, mo ní power bank. Àti àwọn computer tí mo ní nìyẹn mo máa ń fi ṣiṣẹ́, mo máa ń fi ṣe nǹkan school and other things tí mo máa, tí mo máa ń ṣe. Mo plan láti ra desktop ṣá, kí n máa lo yẹn fi ṣiṣẹ́, iṣẹ́, iṣẹ́ nìkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń de láàkókò. Tó bá jẹ́ ibi tí mò ń lọ, tó bá jẹ́ ibi iṣẹ́ o, tó bá jẹ́ school o, tó bá jẹ́ church, tó bá jẹ́ anywhere, anywhere tí mò ń lọ, mo máa ń de láàkókò torí àkókò lọ́jọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ètò ààbò fún kọ̀mpútà mi, mo fi password sí. Tí ẹ̀yàn tí mi ò mọ̀ bá fẹ́ ṣí kọ̀mpútà, ó máa o ní láti fi password ní, ó ní láti fi ẹ àwọn pin tí mo fi síbẹ̀, ó ní láti ṣe. And mo fi ojú mi fi ṣe face unlock fún kọ̀mpútà mi.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun kó wá bá mi ra nǹkan tí mo ń tà. Tí mo bá ń pe olówó ọjà mi, mo máa ń pè wọ́n kón wa bá mi ra nǹkan tí mo ṣẹ̀ gbé jáde. Torí àwọn lọ́ máa ń fàa kí n tàjà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi lórí cloud. Toba jẹ fọ́tò tí mo yà àbí fídíò tí mo ń ṣe record, àbí àwọn, àwọn, àwọn fíìmù tí mò ń wò, àwọn orin tí mò ń gbọ́, mo má ń, mo má ń gbé gbogbo ẹ̀, gbogbo ǹkan yẹn sí cloud mi. Mo má ń stas-- mo, mo save e síbẹ̀ pẹ̀lú íméèjì mi, òun ni mo fi ń ṣe backup fún.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko tí mọ, ẹranko tí mò ń sin. Mo lájà, mo lájà méjì tí mò ń sin nísìnyí. Mo máa ra oúnjẹ, mo máa ń gboúnjẹ fún wọn, mo máa ń jẹ oúnjẹ. Mo ṣe ibi tí ó ti máa sùn, mo ṣe ilé fún wọn, mo ṣe kéèjì fún wọn ibi ẹni ó ti máa sùn. Mo máa ń gbé oúnjẹ lọ bá wọn níbẹ̀

Ti mo ba fe da ohun foonu nibi ise, ma jade, ma jade, ma kuro nibi ti mo ti n, mo ti n ṣiṣẹ, ma lọ si ita lọ gbe call yen, ti mo ba ti gbe call tan, ma pada wa. Amo o ni awọn igba ti mo ma n fi foonu mi si silence, eh ti anybody ba pe mi ni time yen, emi o le da ohun.

Mo ní e-mail fún iṣẹ́ mi, mo ní e-mail fún personal use mi. E-mail tí mo, èmi nìkan ni mo ń lo e-mail yẹn. Mo ní e-mail mi níbi iṣẹ́, àwọn information àwọn nǹkan pàtàkì tó yẹ kí n mọ̀ ní tí mo sì ń ṣiṣẹ́. O ní e-mail kan tí àwọn ènìyàn máa ń wọ̀, òun ni working e-mail mi.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́, nkan ti mo feran ju nibi ise ni ti awon ti mo n ba sise, to ba se daada, tan ba se daadaa, o maa n funmi ni itara and tio ba sise kon maa sanwo funmi. Á gba salary mi, ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ rírò, mo fẹ́ràn ẹ̀fọ́ rírò àti àmàlà gan. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni, but tí ó bá jẹ́ oúnjẹ tí mo fẹ́ jẹ fún alẹ́ àbí tí mo bá n, tí a bá n ṣe ọdún, oúnjẹ tí mo máa ń like jù ni ẹ.

Mo ní àkókò tí mo máa ń ṣiṣẹ́, mo ní àkókò tí mo máa ń ṣe ńkan, ńkan ara mi, ńkan tí mo fẹ́ ṣe. Mo ní àkókò tí mo máa ń bá àwọn ẹbí mi ṣeré, mo máa ń bá wọn wà. O ní, mo ní àkókò tí mo máa ń se oúnjẹ, àkókò tí mo máa ń fọṣọ. Ẹ, gbogbo ńkan tí mò ń ṣe, mo ní àkókò fún wọn.

Mi ò ní purọ́, owó tí mo ń gbà níbi iṣẹ́ kò dára tó, kò dára tó. Mo rò pé ó yẹ kí ń máa gba owó tó ju owó tí mo ń gbà lọ, but mò ń wòó ṣá. Ó máa ní bó ṣe rí, nísìnyí màá bèèrè kó gbé isẹ́ ńlá mi dìde díẹ̀ torí èmi gan mo ń try mò ń try níbi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. À, mi o le ka àgbà tí mo ti ṣiṣẹ́ o ise ọ̀fẹ́. Mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ gan fún àwọn àdúgbò mi, fún ibi tí mo ti ń ṣe Ọlọ́run, ní church, mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Mi o le ka àgbà tí mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́.

Àwọn tí mo lè ṣe màá ṣe, àwọn tó bá ju agbára mi lọ, màá gbé lọ sí ọ̀gá mi, òun ló máa sọ̀rọ̀ n pa----ń pa ìṣòro yẹn. Tó bá jẹ́ ìṣòro tí mo lè ṣe, màá dà á sí. Tó mo bá mọn ẹni tí o lè dá sí ìṣòro yẹn, màá péé kó wá báwa wo nǹkan tí óńselẹ̀.

Mo máa ń lo data tó 2GB lójoojúmọ́. Mo má a lọ́sẹ̀ ẹ́ lọ́sẹ̀, ẹ́ lọ́sẹ̀ mo máa ń lo 40GB, 40GB ni mo máa ń lo lọ́sẹ̀. Lójojúmo mo máa ń lo tó 2GB torí mo máa ń wo àwọn videos, mo máa ń ṣiṣẹ́, mo máa ń ṣe oríṣiríṣi nǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń gẹ irun mi, mo máa ń gẹ gbogbo irun mi tí mo bá fẹ́ gẹ irun. Mo máa ń gẹ skin cut, mo máa ń fa adọ́rín tí mo bá fẹ́ gẹ irun. Ó ní àwọn time tí mo máa ń fi low cut torí́ òtùtù. Àwọn àkókò kan mi ò kí ń ge gbogbo irun mi torí́ òtùtù máa ń pọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pín oúnjẹ mi dáadáa. Mo fẹ́ràn áti máa pín oúnjẹ mi. Tó bá jẹ́ èèyàn tí, èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mo bá jẹun, màá pé, "kọ wà bá mi jẹun." Tó bá sọ pé, "ó máa jẹ", mo máa fún un ni sibí o máa bá mi jẹ. Even tí ó bá jẹ́ àbúrò mi àbí ẹ̀gbọ́n mi tí mo bá jẹun, mo máa pe wọn.

Mo máa ń gbọ́ orin, orin, orin tó, orin tó dára fún ẹmí mi mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ orin kan, mo máa ń sùn. Tí mo bá fẹ́ sùn mo máa pa gbogbo notification, gbogbo alarm fún mi. A máa ní, wa ní àyè láti sùn mí dáadáa.

Mo fẹ́ran àkàrà òyìnbó, àkàrà òyìnbó ni mo fẹ́ràn jù. Ìgbà yẹn tí mo bá fẹ́ ṣe ọjọ́, ọjọ́ tí wọ́n bí mi, ọjọ́ àìbí mi, àkàrà òyìnbó ni mo máa, mo máa ń fi ṣé. Tí mo bá lówó díẹ̀ báyíì gan, òun ni mo máa ń lọ rà. Máa lọ sí ibi tí wọ́n ti ń bake ẹ̀. Máa lọ rà, máa jẹ ẹ́. Òun ni mo fẹ́ràn jù, òun ni àkàrà tí mo fẹ́ràn jù.

Mo fẹ́ràn tí tí ò ní alcohol, mo fẹ́ràn sprite, mo fẹ́ràn Coca Cola, mo fẹ́ràn, mo fẹ́ràn wáìnì, èmi ò kí ń mu, èmi ò kí ń mu ọtí tó máa ń mú èèyàn ṣe bákan bákan o. Mo fẹ́ràn ọtí, mo fẹ́ràn omi, omi mímú ló dára jù, òun ni mo fẹ́ràn jù.